Ẹ bèrè ìbéèrè nípa ibi tí mo fẹ́ lọ, ní lọ sinmi, ibi tí mo fẹ́ lọ ní ìsinmi. Mo fẹ́, mo fẹ́ jáde lọ síta, mo fẹ́, mo fẹ́ lọ ibi tó jìn, mo fẹ́ lọ sí ìlú àwọn US, àwọn, àwọn US àwọn ibi tó fine ibẹ̀, mo fẹ́ lọ sí ìsinmi, mo fẹ́ lọ fún vacation, mo fẹ́ lọ sinmi níbẹ̀. Àmọ́ mi ò tí ì lọ́wọ́. Mo ṣì ń, mo ṣì ń save lọ́wọ́, tí bá ti, mo sì ń save lọ tí bá ti lọ́wọ́ tán, màá kó owo yẹn, màá lọ ṣe passport mi àti gbogbo ẹ̀. Màá lọ ṣe nǹkan tí màá need, tí màá ti ṣe nǹkan tí màá need, màá wá, màá lọ sí ibi sinmi.

Ẹ bèrè ibèrè nípa bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Bí mo ṣe máa ń lo àwọn àkókò ẹbí mi, ó jẹ́ bí bóyá mo ti ráyè tí mbá ti ráyè torí mò ń lọ sí ibi iṣẹ́, mo máa ń ṣe nǹkan ní ibi iṣẹ́ mi, ò kí fi bẹ́ẹ̀ ráyè torí ìgbà mí bò àmọ́, àmọ́ tí nbá ti dé láti ibi iṣẹ́, ìgbà mí ní weekend, a máa ń lọ sí church, a máa lọ sí church, a máa lọ gbàdúrà. Bá lọ sí church níjọ́ Sunday, a máa se oúnjẹ, gbogbo wa a máa jẹ oúnjẹ. Ìgbà mí a máa ń lọ sí àwọn party, ìgbà mí a máa, a máa travel lọ sí ìlú wa. Àwọn, à mọ́ a, a máa tí abá ti dé ibẹ̀, a máa se oúnjẹ, a máa ṣe party, a máa ra nǹkan, a máa sọ̀rọ̀ nípa bí, a máa sọ̀rọ̀ nípa ayé wa. À bá tí sọ̀rọ̀ tán, a lè padà wá lọ sí ìlú wa. Mi ò kí fi bẹ́ẹ̀, mi ò kí fi bẹ́ẹ̀ lọ ṣe àkókò pẹ̀lú àwọn ẹbí mi torí pé mo máa ń ṣe nǹkan níbi iṣẹ́.

Ẹ bèrè ìbéèrè nípa ẹ̀rọ ìlera. Bóyá mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera. Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì, mo máa ń lo àwọn ẹ̀rọ ìlera bíi àwọn bíbìjẹkà, àwọn fitness yẹn, mo máa ń lo wọ́n, mo máa ń lo gbogbo wọ́n pa. Mo ra àwọn ó ní àwọn nǹkan tí mo rà ní hospital ìlera, ó ní àwọn nǹkan tí mo rà ní ìlera, ó ní àwọn nǹkan tí wọ́n fún mi ní ibi iṣẹ́. But, àmọ́ ibi, àmọ́ bíbìjẹkà yẹn ó ṣe pàtàkì, òun ni mo máa ń lò jù. Mo máa ń fi ṣẹ̀kìí heart mi, mo máa fi ṣẹ̀kìí aya mi bí aya mi ṣe ń, mo máa fi ṣẹ̀kìí blood pressure mi.

Ẹ bèrè ìbéèrè nípa ẹranko òsìn bóyá mo ní. Bẹ́ẹ̀ ni, mo ní ẹranko òsìn méjì, ajá àti ewúrẹ́. Àmọ́ ajá mi yẹ́n, mo ṣẹ̀ṣẹ̀ rà ni. Ajá mi sanra díẹ̀, ó funfun àti mo ṣẹ̀ṣẹ̀ ra ajá yẹn. Àmọ́ ajá yẹn, oúnjẹ tí mo máa ń fún kò easy láti rà. Àti ẹranko mi náà, mo ní ẹranko, mo ní ẹranko, dúdú ni ẹranko mi. Mo ṣẹ̀ṣẹ̀ rà wọ́n, mo ṣẹ̀ṣẹ̀ rà wọ́n ni. Àmọ́ ó ti pẹ́ tí mo ra ẹranko yẹn, but ajá yẹn mo ṣẹ̀ṣẹ̀ ra ajá yẹn.

Ẹ bèrè ìbéèrè nípa ìgbà tí mo kẹ́yin lọ lórí dókítà. Ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ dókítà, ó ti pẹ́ díẹ̀. Ó ti jẹ́ oṣù, oṣù méjì. Ó jẹ́ oṣù méjì tí mo ti lọ sọ́dọ̀ dókítà. Ó ṣe pàtàkì ká máa lọ sí ọ̀dọ̀ dókítà wa nítorí pé ìbẹyen ló má, ó máa sọ nǹkan tó máa ṣe wá. Ìgbà tí mo lọ sọ́dọ̀ dókítà hẹn, mo ní màléríà lára. So mo lọ sọ́dẹ̀, mo lọ sọ́dọ̀ dókítà wọ́n dẹ̀ fún mi òògùn tí màá lò, òògùn tí màá lò fún màléríà. Ìgbà mìíràn tí ara mi kò fi bẹ́ẹ̀ yá, màá lọ sí ọ̀dọ̀ kẹ́mísìtì, màá lọ sọ, màá lọ sọ fún kẹ́mísìtì nǹkan tó ń ṣe mí, wọ́n dẹ̀ máa fún mi òògùn bí àwọn parasítámọ̀ àwọn òògùn kéékèèké hẹn.

Ẹ káàárọ̀ gbogbo yín. Ẹ bè ìbéèrè nípa ibi iṣẹ́ mi. Irú iṣẹ́ wo ni mo máa ń ṣe? Ẹ bèèrè bóyá mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́. Mi ò kí ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé kò ì ṣe iṣẹ́ tí mo máa ń ṣe níbi iṣẹ́ mi ni ẹ́. Mi ò kí ṣe irú iṣẹ́ ẹ ní company wa. Àmọ́ iṣẹ́ tí mo máa ń ṣe ni, mo máa ń ṣe marketing. Marketing mo máa ń ṣe pípé mo máa ń tajà, àjà fún, máa ń tà nǹkan fún company wa, nǹkan tí company máa ń produce. Èmi mo máa ń wà bẹ́ẹ̀, mo máa ń ta gbogbo ẹ̀. Tí àwọn ẹnìkan tí wọ́n bá fẹ́ ra nǹkan tí à ń produce, èmi mo máa ń tà. Kò ń ṣe iṣẹ́ mi ni kí máa kọ ìròyìn. Iṣẹ́ receptionist àti ẹnikẹ́ni, iṣẹ́ receptionist ni yẹn. Kò ń ṣe iṣẹ́ mi kí máa kọ ìròyìn. Marketer ni mí níbi company wa.

Ẹ̀karọ̀ọ mo kí yín. Ẹ bere ìbéèrè nípa ìgbà wo ni mo lọ ikeyìn ní ìṣègùn òde. Mo láì kìí bèèrè yẹn nítorí pé mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí iṣẹ́ ìṣègùn, nítorí pé chemist ti mọ̀ mi lára. Mo máa ń lọ sí ọ̀dọ̀ chemist. Ó ti bẹ́ẹ̀ tí mọ̀ mi lára níbi pé mi ò kí ń fi bẹ́ẹ̀ ṣe àìsàn. Tí bá ti ṣe àìsàn díẹ̀, kékeré, màá lọ sí ọ̀dọ̀ chemist, ó máa fún mi ní òògùn tí màá lò. Àmọ́ nípa ìbéèrè yẹn, ó ti jẹ́, ó ti pé ìṣẹ́jú méjì tí mo lọ sí ìṣègùn òde. Mo lọ síbẹ̀ ìgbà tí mo ní malaria àti typhoid. Mo, ẹ, mo, ìgbà tí mo ní malaria àti typhoid, mo lọ sí, mo rí dókítà. Dókítà ló wá fún mi ní òògùn, mo gba injection, mo ra àwọn kíni, mo ra òògùn púpọ̀. Wọ́n dè fún mi ní injection àti drip. Ìgbà yẹn ara mi ò yá dáadáa. Ó ti pẹ́ díẹ̀, ó ti jẹ́ ìṣẹ́jú méjì tí mo lọ sí ìṣègùn òde.

Ẹ káàárọ̀ o, mo kí yín, mo kí gbogbo yín. Ẹ bèèrè ìbéèrè nípa ìbọ̀wọ́, bóyá mo máa ń wọ, mo máa ń wọ, mo máa ń wọ ìbọ̀wọ́. Àmọ́ ẹ, mo máa ń wọ ìbọ̀wọ́ ní ibi iṣẹ́ à kàbí tí mo báa ń yá ọ̀kadà. Tí mo báa ń yá ọ̀kadà mo máa ń wọ, mo máa ń wọ ìbọ̀wọ́ àti ìgbà mii tí mo máa ń ya mọ́tò mo máa ń wọ ìbọ̀wọ́ náà. Ìgbà mi tí òtútù bá ń mú mi, torí ìgbà yii nibmo máa ń wọ ìbọ̀-ìbọ̀wọ́ jù tí òtútù bá ń mú mi ní-ní, tí òjò bá ń rọ̀ àbí, àbí tí òtútù bá ń mú mi, mo máa ń wọ ìbọ̀wọ́ àti ìbọ̀ ẹsẹ̀ nítorí, nítorí òtútù. Mi ò kin fi bẹ́ẹ̀ like òtútù. Ìgbà yen ni mo máa ń wọ àwọn ìbọ̀wọ́ yẹn àti mo máa ń wọ ìbọ̀-ìbọ̀ ẹsẹ̀ náà.

Ẹ̀karọ̀ gbogbo yín o. Ẹ̀karọ̀ mọ ki gbogbo yín. Ẹ bè ìbéèrè nípa nǹkan tí mo máa ń jẹ bíi gọ́ọ̀mù. Ẹ bèèrè bóyá mo máa ń jẹ gọ́ọ̀mù. Kí n sọ òtò dandan, mi ò kí-- kí n má poró. Mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ gọ́ọ̀mù, tí bá jẹ gọ́ọ̀mù díẹ̀ torí kò yí tipẹ́ tí mo lọ sí ọ̀dọ̀ dentist. Ó ti jẹ́ ìṣẹ́jú, ehn, méjì tí mo lọ sí ọ̀dọ̀ dentist nípa eyín mi. Nitori naa, mo máa ń ṣọ́ra dáadáa nǹkan tó máa ba-- nípa nǹkan tó máa ba eyín mi jẹ́. Mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ gọ́ọ̀mù. Àmọ́ mo máa ń jẹ àwọn nǹkan mí bíi mo máa ń la sweet díẹ̀. Dandan ni pé kí n má máa jẹ àwọn gọ́ọ̀mù àti àwọn sweet. Wọ́n, wọ́n ní pé kí n kó-- kí n má jẹ oúnjẹ nìkan. Oúnjẹ àti ọsàn, oúnjẹ rice, oúnjẹ juice náà. Mi ò kí ń jẹ gọ́ọ̀mù mọ́. Mo ti, wọn ti fagilẹ̀, mo ti daduro. Mi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ gọ́ọ̀mù nítorí eyín mi. Ó máa ba eyín mi jẹ́.

Ẹ̀kàsán, mo kí gbogbo yín. Ẹ bèrè ìbéèrè nípa àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe àbí ẹbí wa máa ń ṣe. Nípa àṣà tí a máa ń ṣe ní ẹbí mi, tí ní ọdún a máa gbogbo wa a máa ń papọ̀, a máa ṣe oúnjẹ bí i oúnjẹ, a máa yín dòdò, a máa yín dòdò, a máa se rice àti chicken. Tábá ti ṣètán, ajo máa jẹ papọ̀. Tábá ti jẹ papọ̀ ní ọdún, ní ọdún a máa jẹ papọ̀. Tábá ti jẹ papọ̀, a máa ṣe àwọn kiní yìí, a máa lọ sí church, a máa lọ gbàdúrà, a máa yin Ọlọ́run, a máa igbami, a máa lọ sí ìlú wa papọ̀. Tábá ti dé ìbé, a máa ṣe oúnjẹ, a máa, a máa ṣe party, a máa jẹ papọ̀. Kíniyii ò máa ń jẹ́ kí ìfẹ́ tó wà ní, tí a ní fún ara wa kó máa, kó máa lọ sókè, kó máa ga. Ò máa ń jẹ́ kí ìfẹ́ tí a ní fún ara kó máa lọ sókè. Tábá ń ṣe àwọn àsèyí papọ̀, a máa ṣe gbogbo kiní yìí papọ̀

Ẹ̀kàsán, mo kí gbogbo yín. Ẹ bèrè ìbéèrè nípa ẹ̀jẹ̀, bóyá mo ti fún yàn rí, bóyá mo ti fún-- mo ti lọ sí hospital lọ fún wọn ní ẹ̀jẹ̀. Nípa ìbéèrè ìkẹ́ má purọ́, mi ò tí fún yàn ní ẹ̀jẹ̀ mi rí. Àmọ́ mo ti help, mo ti fún wọn, fún yàn lówó kí wọ́n ra oògùn, mo ti fún yàn lówó kí wọ́n ra-- kí wọ́n lọ sí hospital, mo ti fún wọn o-- mo ti fún yàn lówó kí wọ́n, kí wọ́n ṣe ìkómọ, mo ti fún yàn lówó kí wọ́n máa, kí wọ́n ra oògùn. Àmọ́ mo ti fún yàn ní ẹ̀jẹ̀ mi nítorí pé mi ò like, mi ò like irú àwọn kíní yẹn. Kò mọ́ mi rá, kò mọ́ mi mọ́ra.

Ẹkáasan o, mo kí, mo kí yín, mo kí gbogbo yin. Ẹ bèèrè, ibèèrè nípa àwòrán ilé, bóyá mo mọ bí a ti ń ka àwòrán ilé. Bẹ́ẹ̀ni, mo mọ̀ bóye máa ń ka, mo mọ̀ bóyé wọ́n máa ń ka àwòrán ilé. Ẹ̀ni tó kọ́ mi bí wọ́n ṣe máa ń ka àwòrán ilé ni teacher mi ni olùkọ́ mi ní school, olùkọ́ mi ló, bí wọ́n ṣe máa ń ka àwòrán ilé. Ní, nípa àwòrán ilé, ó ṣe pàtàkì dandan ní kí á mọ ìtumọ̀ àbí bí wọ́n ṣe máa ń ka àwòrán ilé ilé. Nítorí pé tí a bá mọ bí wọ́n ṣe máa ń ka àwòrán ilé, a máa mọ ọ̀nà tí ibi tí à ń lọ àbí ilé wa, ọ̀nà ilé wa. Dandan ni kí ẹ̀yan ọ l jumọ ìtumọ̀ tó wà ní àwòrán ilé wa. So that a máa ráyè mọ, mọ ibi tí à ń lọ.

Ẹ káṣan, mo kí gbogbo yín. Ẹ bèèrè ìbéèrè nípa kọ́kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé. Kọ́kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù kí máa purọ́ ni ìṣirò, nítorí pé ìṣirò máa ń jẹ́ kí ọpọlọ mi máa ń pé. Nítorí pé a máa ń lo ìṣirò ní ibi iṣẹ́ ní tí a bá ń ta ọjà. Kí máa purọ́ náà, idi tí mo fi láìkì ìṣirò ni olùkọ́ tó kọ́ mi. Olùkọ́ tó kọ́ mi wọ́n máa ń kọ́ mi dáadáa, wọ́n máa ń ṣàlàyé tí ń bá mọ nǹkan tó, nǹkan tí wọ́n kọ́ mi wọ́n máa ń ṣàlàyé dáadáa. Kí máa dẹ̀ purọ́ náà, àmọ́, àmọ́ náà ìṣirò tí mo, kọ́kọ́ ẹ̀kọ́ tí mo láìkì náà ni Physics. Mo láìkì Physics nítorí pé òun àti ìṣirò wọ́n jẹ́ papọ̀ díẹ̀. Èyí, nítorí rẹ̀ ni mo fi láìkì Physics náà. Mo láìkì Physics.

Ẹ̀kaàsán o mo kí gbogbo yín. Ni ìbéèrè yìí, ẹ bèèrè nípa ìwà. Boya mo ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹun. Bẹ́ẹ̀ ni, ó ṣe pàtàkì ká ní ìwà tó dára nígbà tí a báa ń jẹun torí oúnjẹ kò kín ń ṣe nǹkan eré torí ko, kò easy láti rí owó se oúnjẹ. Ó dára ká ní ìwà tó da sí oúnjẹ àbí ka bí ìwà tó da nígbà tí à ń jẹun. Mò n-- ìwà tí, ìwà tó da tí mo ní nígbà tí mo máa ń jẹun ni mi ò kí ń fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo bá ń jẹun, mi ò kí ń tẹ fóònù tí mo bá ń jẹun, tàbí mi ò kí ń wo tẹ́li tí mo bá ń jẹun. Tí bá ti jẹun, màá kọ́kọ́ jẹun tán, tí bá, tí bá-- àmọ́ mo máa gbàdúrà náà. Tí bá ti gbàdúrà tán, màá wá kọ́, màá wá jẹun. Tí bá ti jẹun tán, màá wá mu omi, màá wá kó abọ́ mi. Ó dára kí a ní ìwà tó da nígbà tí a bá ń jẹun nitorí pé oúnjẹ kò kín ń ṣe nǹkan eré.

Ẹ káàsán oh, mo kí i yín, mo kí gbogbo yín. Ẹ bèèrè ibèèrè nípa bí mo ṣe máa ń ya àwọn alábáàṣiṣẹ́ pọ̀, bí mo ṣe máa ń ya àwọn alábáàṣiṣẹ́ pọ̀. Nǹkan tí mo máa ń wò, àkọ́kọ́ ni ìwà wọn. Mo máa ń wò àwọn, mo fẹ́ran àwọn tó ní ìwà dáadáa nítorí pé tó bá ní ìwà tó da, ó máa da kí, kí èèyàn bá ẹ ṣiṣẹ́ pọ̀. Èkejì ni mo máa ń mọ̀, mo máa ń wò bóyá wọ́n mọ iṣẹ́ wọn dáadáa. Nítorí pé tí èèyàn bá mọ iṣẹ́ wọn dáadáa, tí a bá ti ṣiṣẹ́ tán, iṣẹ́ yẹn máa mọ́ra, iṣẹ́ yẹn máa dà jú. Àmọ́ mo máa ń wò ẹni tó, ẹni tó máa ń ṣe iṣẹ́ wọn jẹ́ẹ́jẹ́. Mi ò kí ń like kí èèyàn máa kánra tí wọ́n bá ṣe ṣiṣẹ́. Mo Mo fẹ́ran ẹni tó, ẹni tó, ẹni tó mọ bí wọ́n ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀. Mi ò like, mi ò fẹ́ran àwọn tí wọ́n ò mọ iṣẹ́ wọn dáadáa, wọ́n ò mọ kí wọ́n ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀. Mo fẹ́ran ẹni tó mọ ọ̀rọ̀ sọ dáadáa ní ibi iṣẹ́

Ẹ káàsán, mo kí íyin, mo ki gbogbo yín, mo kí àwọn, àwọn yín. Ẹ bẹ̀ ìbéèrè nípa Íńtánẹ́ẹ̀tì. Bóyá mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni, mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa, mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Àwọn nǹkan tí mo máa ń rà lórí Íńtánẹ́ẹ̀tì ni aṣọ. Mo máa ń ra àwọn aṣọ mi, aṣọ ọkùnrin. Mo máa ń ra àwọn aṣọ mi lórí Íńtánẹ́ẹ̀tì àti pátámì àti síngílẹ́tì. Mo máa ń rọ pátámì, mo máa ń rà pátámì àti síngílẹ́tì. Mo máa ń rà nǹkan sísè, nǹkan oúnjẹ, nǹkan tí màá ṣe ní ilé. Mo máa ń rà àwọn yẹn náà lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń rà àwọn, àwọn kiní iṣẹ́ mi, nǹkan tí mo máa ń lò ní iṣẹ́. Mo máa ń rà nǹkan, nǹkan valentáìnì. Mo máa ń rà nǹkan fún èèyàn lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn áàpù tí mo máa ń lò ní Jùmiá àti ínstágrámù. Àwọn áàpù tí mo máa ń lò fi máa rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí tí mo fi láìkì máa rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé àwọn ohun tó wà lórí Íńtánẹ́ẹ̀tì kò fi bẹ́ẹ̀ pọ̀. Àwọn ìdí ni, ìdí náà tí mo máa láìkì máa rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé nǹkan Íńtánẹ́ẹ̀tì kò kí fi bẹ́ẹ̀ wọ́n àti kò kí fi bẹ́ẹ̀ yíyàn lára. Tí mbàá ti order kíni yén, wọ́n máa mú wa sí ọ̀dọ̀ mi. Ìdí ni, ìdí náà tí mo láìkì máa rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ẹ ká sọ ohun, mo kí gbogbo yin, mo kí yin. Ẹ be ìbéèrè nípa àjọ̀dún, àjọ̀dún tí mo fẹ́ràn jù. Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún Christmas nítorí pé àjọ̀dún Christmas, àwọn ẹbí wa, àwọn ilé wa, a máa lọ sí ìlú wa. Tí a bá ti dé ìlú wa, a máa se oúnjẹ, a máa ra nkán aṣọ, a máa ra aṣọ tuntun, a máa se oúnjẹ, a máa yi Olúwa, a máa jẹ oúnjẹ náà. A dè máa fún èèyàn ní oúnjẹ, a máa fún àwọn ìtọrọ owó, àwọn tó máa ń tọrọ owó, àwọn tí wọ́n ní owó, a máa fún wọn ní owó, a máa fún wọn ní oúnjẹ. Àmọ́ àjọ̀dún tí mo like náà ni àjọ̀dún tuntun. Nítorí pé àjọ̀dún tuntun, ọ́ ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Torí pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sìn. Àwọn ènìyàn wọ́n like àjọ̀dún tuntun. Ìgbà yẹni family wa, a máa ń lọ sí church, a máa lọ yí Ọlọ́run tó dá wa sí tó jẹ́ kí a rí ọdún tuntun. Mo like àjọ̀dún tuntun nítorí pé ó ṣe ìbẹ̀rẹ̀, ó ṣe ìbẹ̀rẹ̀ tuntun.

Ẹ kálẹ̀ ooo, mo kí gbògbó yín, ẹ̀ kálẹ̀. Mo kí gbògbó yín, ẹ bèrè, ìbéèrè nípa iṣẹ́ mi. Mo yá, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Èé, bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé nítéré pé ìgbà mìí mi ò kìí ráyè láti ṣiṣẹ́ mì tán. Màá wá gbé síle, màá wá gbe wá, màá gbe wá ilé, laptop ti mo máa ń lò láti ṣiṣẹ́ mi. Ti bá ti dé ilé náà, màá kọ́kọ́ ṣáàjù laptop náà, tí má ṣe ṣáàjù laptop náà, màá wá máa ṣe iṣẹ́ mi, tí má ṣe ṣẹ́tọ́. Ìjọ́, ìjọ́ kejì màá gbé iṣẹ́ ẹ lọ sí ibi iṣẹ́. Bí mo ṣe má ń ṣe nìyẹn.

Kaale o, mo kí yín, mo kí gbogbo yín. E béèrè, ìbéèrè nípa interneti, bóyá mo máa ń kọ ǹkan lórí interneti. Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí interneti. Mo máa ń kọ ǹkan lábẹ́ fídíò ní YouTube àti mo máa ń kọ ǹkan lábẹ́ póstì àwọn ọ̀rẹ́ mi ní Instagram àti Facebook náà. Mo sì máa ń kọ ǹkan ní WhatsApp láti bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀. Mo máa ń kọ ǹkan sí àwọn mummy mi. Mo máa ń kọ ǹkan nípa relationship, nípa ǹkan lóri, nípa ìṣe mi lórí interneti, torí láti kọ àwọn èèyàn bí wọ́n ṣe máa ṣe relationship àti, àti ìṣe wọn. Mo máa ń kọ ǹkan lórí interneti dáadáa. Láti, àti Twitter náà, mo máa ń kọ ǹkan síbẹ̀

Ẹkú iṣẹ́ o. Mo kí gbogbo yin, mo kí yin. Ẹ beere ibéèrè nípa oúnjẹ àkàrà. Ẹ béèrè nípa oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà atí ògì. Àh! Mo láìkì àkàrà atí ògì dáadáa. Àkàrà atí ògì gbígbóná pẹ̀lú ṣúgà àti milk. Wọ́n máa da mílkì yẹn síi. Mo láìkì wọn dáadáa. Mo dẹ̀ láìkì kí ata, àkàrà mi máa jẹ, kó mú ata dáadáa. Mo láìkì àkàrà mi kó ní, kó ní ata dáadáa. Mo de láìk kí n máa jẹ àkàrà atí ògì. Ìgbà tí mo jẹ àkàrà àti ògì ó ti pé ìjọ méjì. Àmọ́ ní ibí o awa máa ń jẹ àkàrà àti ògì níjọ́ Sunday, Sunday. Níjọ́ Sunday, Sunday la máa ń jẹ oúnjẹ yen naá àkàrà àti ògì.

Mo kì ń yí ọ nípa ìbéèrè tí ẹbí mi nípa èdè tí mo, èdè tí mo fẹ́ kọ̀. Èdè tí mo fẹ́ kọ̀ ni èdè Yorùbá nítorí pé èdè Yorùbá ni èdè mi. Ó má easy láti kọ́ yàn, láti kọ́ àwọn ènìyàn èdè mi nítorí pé èdè tí mo, èdè tó mọ́ mi lára nìyẹn. Èdè tí mo mọ̀ dáadáa, ó má easy láti ṣàlàyé fún àwọn ènìyàn nítorí èdè tí mo mọ̀ dáadáa nìyẹn.

Mo kí yín o, mo kí gbogbo yín. E bè ìbéèrè nípa ìbéèrè tí ẹ bi mi ni pé kí ni ó máa ń mú mi rẹ́rìn? Ohun kan tí ó máa ń mú mi rẹ́rìn ni tí n bá wà lórí Íńtánẹ́ẹ̀tì pẹ̀lú fóònù mi ni. Tí n bá rí fídíò tó máa ń pa ẹ̀rìń máa rẹ́rìn. Tí n bá rí fídíò, àwọn fídíò tó dà bí àwọn fídíò comedy náà. Kàbí tí n bá wo fíìmù lórí tẹ̀lì, àwọn, àwọn tó máa ń ṣe fíìmù wọn máa jẹ́ kí n máa rẹ́rìn. Ẹ̀, ohun kan tó máa ń pa mi lẹ́rìn náà ni àwọn ọ̀rẹ́ mi. Wọ́n máa ń sọ nǹkan tó máa ń pàyàn lẹ́rìn. Tí wọ́n bá ti sọ nǹkan tí, nǹkan tó máa ń pàyàn lẹ́rìn, màá wá rẹ́rìn.

Ekúṣẹ́ o, mo kí yin. Nípa ìbéèrè tí ẹ bí mi nípa oúnjẹ bóyá mo máa ń jẹ oúnjẹ tó kù. Ehn, mo máa ń jẹ oúnjẹ tó kù nípa mi ò fẹ́ràn kí máa waste oúnjẹ. Mo máa ń jẹ ìtókò tàbí kí ń fi sínú freezer tó bá ko ìtókò máa jẹ, máa jẹ tí bá ti ráyè tàbí tí bá ti dé láti ibi iṣẹ́. Mo mọ̀ọ́mọ̀ máa ń se oúnjẹ púpọ̀ nítorí pé kí ń rí ààyè láti ṣe iṣẹ́ mi. Mo mọ̀ọ́mọ̀ máa ń se oúnjẹ púpọ̀ àmọ́ ìtókò mo máa ń fi sínú freezer. Mi ò fẹ́ràn kí a máa waste oúnjẹ nítorí pé àwọn ẹnìkan, àwọn ẹnìkan wọn ò tí ì rí oúnjẹ jẹ.

Ẹ ka lẹ o, mo kí gbogbo yín. Nípa ìbéèrè ẹran ti ẹ bí mi. Bóyá mo máa ń jẹ, mo máa ń jẹ ẹni tó máa ń jẹ ẹran. Ẹ̀ bẹ́ẹ̀ ni, mo jẹ ẹni tó máa ń jẹ ẹran. Mo like ẹran dáadáa o. Ẹran, bí àwọn ẹran màálù yẹn. Ẹran, ẹran màálù, àwọn ẹran kinnì yẹn. Mo máa ń jẹ kí, mo máa, mo like ẹran dáadáa. Mi ò kí ń fi ẹran ṣeré. Tí bá fi, tí bá, tí bá fẹ́ se rice, màá lo, màá lo ẹran. Tí bá fẹ́ se indomie, màá lo ẹran náà. Tí bá fẹ́ ṣe, ẹ, kíni, bí àwọn, tí bá fẹ́ ṣe, ìgbà mì mo máa ń ṣe suya nílé. Tí bá ti ṣe suya, màá ra ẹran. Mo like máa ra ẹran. Ìgbà mìíràn, màá yin ẹran sí, pẹ̀lú ata, màá kan jẹ náà ni. Màá jẹ, tí bá ti jẹ tán, màá múá, màá mú juice. Mo like ẹran dáadáa. Mo jẹ ẹni tó máa ń jẹ ẹran dáadáa.

Ẹka kalẹ̀ o, mo kí yín. Nípa ìbéèrè tí ẹ bi mi nípa oúnjẹ kàn. Bó yá, bó yá, mo ní àìsàn ìkórira sí oúnjẹ kàn. Bẹ́ẹ̀ ni mo ní àìsàn ìkórira sí oúnjẹ kan. Oúnjẹ yi ni ọbẹ̀ fẹ́gítébù, ọbẹ̀ ewédú. Mi ò like ọbẹ̀ ewédú. Tí n bá ti jẹ, tí n bá ti jẹ ọbẹ̀ ewédú, mo máa ń ṣe àìsàn. Ìgbà mí mo máa, mo máa lọ sí hospital. Mo ti sọ fún doctor, doctor ní pé bí ara mi ṣe wà níyẹn, ní pé kí n má ma jẹ ọbẹ̀ ewédú. Mi ò kí n fi bẹ́ẹ̀ jẹ ọbẹ̀ ewédú. Àwọn nǹkan tí mo máa ń jẹ ní rice, àwọn rice pẹ̀lú àwọn golden more, àwọn nǹkan míì. Mi ò kí fi bẹ́ẹ̀ jẹ ọbẹ̀ ewédú ná, ẹbẹ, ọbẹ̀ ewédú mọ́. Nítorí pé tí n bá ti jẹ ọbẹ̀ ewédú, mo máa ṣe àìsàn.

Ẹ̀kà, ẹ kú lẹ́, ẹkàlẹ́ mo kí gbogbo yín. Nípa ìbéèrè tí ẹ bè mi, bóyá mo mọ bí a ti ń gun kèké. Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kèké. Ìgbà tí mo wà ní kékeré ni mo mọ bí wọ́n ṣe máa ń gun kèké. Àwọn ọ̀rẹ́ mi ló kọ́ mi. Mo like ki máa gun kèké nítorí pé tí m bá gun kèké, inú mi máa ń dùn. Mo máa, mo ní, mo dẹ̀ ní kèké tẹ́lẹ̀. Mo ní kèké tẹ́lẹ̀, àmọ́ ó bàjẹ́, mo wà tà á. Ìgun, ìgun kèké ó dárà yá fún ara. Mo like ki máa gun kèké nítorí pé ó dárà yá fún ara wa.

Ẹ kú iṣẹ́ o, mo kí yin o Nípa ìbéèrè tí ẹ ń bi mí ní sìn yi nipe, boyà mo máa ń sùn ní ọ̀sán. Rárá, mi ò kí ń fi bẹ́ẹ̀ sùn ní ọ̀sán nítorí àdúru iṣẹ́ tí mo ní láti ṣe ní iṣẹ́, ibi iṣẹ́ mi. Iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ibi iṣẹ́ mi ó pọ̀ dáadáa lórí kọ̀m̀pútà àti fáìlì tí mo fẹ́ upload sí Google Drive. Mi ò kí ń fi bẹ́ẹ̀ ráyè láti sùn ní ọ̀sán. Àmọ́ tí n bá ti ṣetán ní ibi iṣẹ́, tí n bá ti délé, màá wá wẹ̀, tí n bá ti jẹun tán, màá wẹ̀, màá wá sùn dáadáa ní ìrọ̀lẹ́. Tí n bá ti délé, màá kọ́kọ́ màá kọ́kọ́ jẹun ná, tí n bá ti jẹun tán, màá wá wẹ̀, tí n bá ti wẹ̀ tán, màá wa lọ sùn. Àmọ́ nípa ìsun ọ̀sán, mi ò kí ń fi bẹ́ẹ̀ ráyè dáadáa.

Ẹ kú iṣẹ́ o. Mo kí yin nípa ìbéèrè bátìrì fóònù mi. Ẹ bèèrè nípa báwo ni bátìrì fóònù mi ṣe máa ń dúró. Bátìrì fóònù mi máa ń dúró nítorí pé orijina ni bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Àmọ́ tí n bá ti tan battery saver, ó máa wá dúró dáadáa. Mo dé máa ń lò fún ìṣe mi, mo dé máa ń lò fóònù náà láti play game. Mo dé tun máa ń lò láti, láti wo fídíò lórí, lórí fóònù mi. Mo dé máa ń lò bátìrì náà láti wo fídíò lórí íńtánẹ́ẹ̀tì. Mo dé máa ń lò bátìrì náà ní sósíà, míḍíà bí i Instagram, Twitter pẹ̀lú Telegram. Mo máa ń lò bátìrì mi dáadáa àmọ́ bátìrì mi máa ń dúró. Ó máa ń dúró dáadáa tí n bá ti tan battery saver. Mo dé feran bátìrì mi nítorí pé orijina ni mo ṣẹ̀ṣẹ̀ rà ni pẹ̀lú fóònù mi, tuntun ni.

Ẹ kálẹ̀ mo kí yin nipa ìbéèrè ìmúdojú sọftwarè mi. Bóyá mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwarè mi. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftwarè mi. Nítorí pé ó ṣe pàtàkì kí a máa ṣe ìmúdójúìwọ̀n sọftwarè wa. Nípa kí àwọn áàpù àti system kó máa ṣiṣẹ́ dáadáa. Mo máa ń kọ́kọ́ ṣe ìmúdójú sọftwarè mi lórí kọ̀m̀pútà mi. Nítorí pé mo ní iṣẹ́ síbẹ̀. Mo máa ń lòó dáadáa. Mi ò fẹ́ kí ó ní kòkòrò burúkú bí àwọn fáírọ́sì yẹn. Mi ò láìki kó ní kòkòrò burúkú. Tí bá ti ṣe èyí tó wà lórí kọ̀m̀pútà mi, màá wá ṣe èyí tó wà lórí fóònù mi.

Ẹkú iṣẹ́ rẹ, ekalẹ́, mo kí yin, mo kí gbogbo yin, nípa ìbéèrè tí ẹ bé mi nípa irú eti gbo etígbọ́ wo ni mo máa ń lò. Irú etígbọ́ tí mo máa ń lò ni etígbọ́ JBL. Mo like iyen nítorí pé ó máa ń ṣiṣẹ́ dáadáa. Mo like etígbọ́ àwọn JBL àti etígbọ́ àwọn earpiece ẹ, èyí tó máa ń ní wire yen. Tí n bá fẹ́ wo video lórí phone mi, òun ni mo máa lò. Mo máa ń lò etígbọ́ dáadáa. Àmọ́ tí mo bá fẹ́ ṣe call lórí phone pẹ̀lú àwọn ibi iṣẹ́ mi, tí mo bá fẹ́ ṣe video call, mo máa ń lò etígbọ́ mi dáadáa. Àbí tí mo fẹ́, tí mo fẹ́, tí bá fẹ́ gbọ́ radíò tàbí tí mo maa ń lo ìntánẹ́ẹ̀tì kàbí tí mo bá ń ṣe game, tí mo bá ń ṣe game ni mo máa ń lò àwọn etígbọ́ mi dáadáa.